Ohun èlò tó ṣe pàtàkì níbi ìṣeré ni wípé àwọn ọmọdé, wón máa ń fi àwọn bíi pencil àti ìkọ̀wé, wọ́n máa ń fi ṣeré níbi ìṣeré. A dẹ̀ tún rí i wípé ibi ìṣeré ó wà wípé tí àwọn àgbàlagbà tí wọ́n bá ń ṣeré níbi ayò, bí ayò, bí àwọn, ohun whot tán lè máa ta. Tí wọ́n bá sì ti ń ta àwọn nǹkan wọ̀nyí níbi ìṣeré, a rí i wípé ẹ̀rín á pọ̀, àwàdà máa pọ̀, àwọn ènìyàn ínú àwọn ènìyàn ó sì máa máa dùn nígbà tí eré ohun ìṣeré bá ń lọ lọ́wọ́. A sì rí i wípé pàtàkì jù lọ ibẹ̀ ni wípé nígbà, níbi tí àwọn èrò náà wà tí wọ́n ti ń ṣe lo èlò ohun ìṣeré, a rí i wípé ìlò ohun ìṣeré náà, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n máa ń fi ṣe eré tí ó ṣe pàtàkì jù lọ níbi ibẹ̀ ni, ayò. A ó sì rí i pé nígbà tí wọ́n bá ń fi ayò náà tón bá fi ń ṣeré, inú àgbà á dùn. Yẹ̀yẹ́, wọ́n máa ṣe yẹ̀yẹ́. Nígbà tí wọ́n bá sì ń ṣe yẹ̀yẹ́, wọ́n máa dá àwàdà. Nígbà tí wọ́n bá ń dá àwàdà, wọ́n máa máa dọ̀wẹ̀kẹ́. Nígbà tí wọ́n bá ń dá ọ̀wẹ̀kẹ́, a rí i wípé inú ọ̀pọ̀lọpọ̀ a máa ma dùn. Wọ́n máa fi ara wọn, wọ́n máa fi tà yín, wọ́n máa fi ara wọn, wọ́n máa fi ṣẹ̀fẹ̀, wọ́n máa fi ara wọn, wọ́n máa fi sọ àtakùrọ̀sọ. A rí i wípé nígbà tí eré náà bá bẹ̀rẹ̀, a máa wò pé ta ni ẹni tó máa nà, ta lẹni tó máa gbé gbá orókè, ta lẹni tí ó máa jẹ, ohun tí ó dára jù lọ. A rí i wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lón máa ń péjọpọ̀, ló máa wà níbi ibẹ̀ tón máa máa wo ohun ìṣeré náà. A rí i wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ìṣeré fún ọmọdé. A ó rí i wípé nígbà tí àwọn ọmọdé tón bá gorí ohun tí wọ́n fi ń ṣeré náà, wọ́n á máa rẹ́rìn-ín, wọ́n máa dá àwàdà, wọ́n máa sálọ sókè, wọ́n máa sálọ sódò. Wọ́n á ní, "Ìyá, wá wo ọ̀rẹ́ mi. E, bàbá, wá wo ọ̀rẹ́ mi. Wá wo ohun tí ó fi ń ṣeré." Ohun tí wọ́n fi ń ṣeré náà á máa dùn mọ́ wọn nínú, wọ́n máa rẹ́rìn-ín. Wọ́n tún a fẹ́ wá ní ọjọ́ mìíràn láti wá pe ọ̀rẹ́ wọn wá. "Wá wo ibi tí mo ti ń ṣeré. Wá wo ohun tí mo fi ń ṣeré. Wá wo ohun tí ó ń mú inú èmi dùn." A rí i wípé bẹ́ẹ̀ náà ni àwọn àgbàlagbà, wọ́n ó pe ara wọn, wọ́n ó pe ọ̀rẹ́ wọn, wọ́n ó pe àwọn ojúlùmọ̀ wọn wípé, "À, ọ̀rẹ́ mi, wá ṣeré, ọ̀rẹ́ mi. Wá wo ayò, ọ̀rẹ́ mi." Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n ó sọ fún ẹni kejì wọn tí ó jẹ́ ọ̀rẹ́ bàbá wọn. Wọ́n á ní, "À, ọ̀rẹ́, wá wo ibi tí ọ̀rẹ́ mi ń mú mi lọ. Wá wo ibi tí bàbá mi ń mú mi lọ. Tún wá wo ibi tí ọ̀rẹ́ bàbá mi ń mú mi lọ." A ó sì wá rí i wípé ohun ìṣeré náà yóò máa dùn mọ́ wọn nínú lọ́pọ̀lọpọ̀ gidi, gidi, gidi gan-an ni. Àti wípé àwọn ohun èlò ìṣeré náà tí wọ́n ń lò ní ìgbà mìíràn, a rí i wípé nígbà tí àwọn ènìyàn tí wọ́n bá ń sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ gẹ́gẹ́ bí ìṣeré, gẹ́gẹ́ bí, ohun èlò bíi, a, ayò, ayò ọlọ́pọ́n, ayò, ẹ́, kíni tún ni? Ayò wọ́ọ̀tì àti ọ̀pọ̀lọpọ̀ ohun ìṣeré ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n díẹ̀ ni a mú wá nínú rẹ̀. Díẹ̀ tí a sì mú wá nínú rẹ̀ gẹ́gẹ́ bí èmi, mo like ayò ọlọ́pọ́n. Ayò ọlọ́pọ́n ni ta kí ń ta, ju sí mi kí ń ju sí ọ, ṣeré sí mi kí ń ṣeré sí ọ. A rí i wípé ní ọ̀